Ẹbí ẹbí mi ṣe jẹ́ àṣà tá mọ̀, àṣà ẹyẹ kan ṣoṣo náà ní Yorùbá náà. Yorùbá dẹ́ ní àwọn àṣà oríṣìíríṣìí ṣùgbọ́n àwa ò kí ń fi bẹ́ẹ̀, a fi bẹ́ẹ̀ ní àṣà gangan gangan bí àwọn àṣà àwa kọ́ wà gẹ́gẹ́ bí Yorùbá náà ni a fi bẹ́ẹ̀ wọnú Yorùbá gangan.

Bẹni, mo fẹ́ran atẹ́gùn. Mo fẹ́ran kí n máa rìn nínú atẹ́gùn, mo fẹ́ran kí máa jókòó nínú atẹ́gùn, mo fẹ́ran atẹ́-atẹ́gùn ní pàtó. Atẹ́gùn jẹ́ ohun tó máa ń múni lára dá, ó má ń, ó máa ń mú ooru kúrò lára. Oru dẹ̀ jẹ́ ǹkan tí ó dáa fún ara, ó máa ń jẹ́ kí a lá gun, ó máa ń jẹ́ kí ara èèyàn rùn.